Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nígbà tí wọ́n bá ṣe dáradára. Tí wọ́n bá ṣe iṣẹ́ wọn tó jó òṣùwọ̀n, mo máa ń fún wọn ní owó àfikún láti jẹ́ kí inú wọn kí ó dùn láti, láti máa ṣe àṣìṣe wọn dáadáa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní “yé ni yé ni kí ẹní ṣe míì.”

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò oorun sara nítorí pé a ti wà ní àsìkò oorun. Oorun dẹ̀ mú gan. Tí èèyàn kò bá lo ìdáàbòbò oorun, ogbà ara èèyàn kan máa sún omi, ara dẹ̀ máa ta èèyàn, ó lè fa àìsàn sí èèyàn lára gan. Nítorí náà ni mo ṣe máa ń lo ìdáàbòbò oorun ní àkókò àm tí a wà yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́ mi nítorí pé tí ènìyàn bá máa gba ènìyàn ṣiṣẹ́ láti báa yàn ṣiṣẹ́, èèyàn gbọdọ̀ mọ̀ pé bí ẹni tí ìwà rẹ̀ dá, ẹni tí ò ní, tí ò ní dá wàhálà lẹ́ẹ̀, ẹni tí ó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe, kó tojú òṣùwọ̀n kí ènìyàn kí ó má bá a lọ gba iṣẹ́ ara rẹ̀ jẹ́. Nítorí náà ni mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́ mi kí n tó gba wọn ṣiṣẹ́.